Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ọjà, o jẹ́ ǹkan tí, o jẹ́ ibi tí mo máa ń lọ ní òrékóòrè. Nítorí wípé tí mo bá fẹ́ ra àwọn ǹkan tí mo nílò nílé, ọjà ni mo ti fẹ́ràn láti lọ máa rà á. Nítorí pé ọjà tí wọ́n ń tà lọ́jà, ó, ó rẹjú, ó sì rẹwọ́ ju ọjà tí wọ́n ń tà nílé lọ. Owó rẹ̀ kò sì wọ́n. Ní ìgbà tí mo lọ sí ọjà kẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ ra àwọn ǹkan tí mo nílò nílé bíi àwọn ǹkan ọbẹ̀ àti àwọn ǹkan fún ẹnu fífọ̀ àti àwọn oúnjẹ. Tó bá tún di ní ọ̀sẹ̀ tó tún ń bọ̀, ń tún lọ sí ọjà lọ tún ra àwọn ǹkan mìíràn.

Ṣé o mọ bí a ti ń pa ẹja? Rárá o, èmi ò mọ bí a ti ń pa ẹja. Kódà èmi ò pa ẹja rí. Mi ò sì dé odò tí a ti ń pa ẹja rí. Èmi kan máa ń wò ní orí, àmọ ò máa wòran ni bí àwọn èèyàn ti máa ń pa ẹja. Mo sì máa ń ra ẹja, mo máa ń ra ẹja jẹ. Èmi ò mọ bí a ti ń pa ẹja.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ ní orí Íńtánẹ́ẹ̀tì? Ní orí Íńtánẹ́ẹ̀tì, àwọn ààyè ìkọ̀kọ̀ tí èèyàn ní, ó yẹ kí èèyàn dáàbò bòó, kí èèyàn sì rí i dájú wípé àwọn tí wọ́n máa ń gba ààyè ìkọ̀kọ̀ mọ́ èèyàn lọ́wọ́, wọ́n ò rí'bí wọ̀ó. Ọ̀nà kan tí èèyàn fi máa ń dáàbò bòó ni lílo password kí ó fi kẹ́ kí èèyàn fi pa nǹkan mọ́. Ọ̀nà mí ì tí èèyàn tún lè tún lè dáàbò bo ni kí èèyàn lo ààyè, kí èèyàn fi kọ́kọ́rọ́ ọlọ́nà méjì kí èèyàn fi pa ààyè ìkọ̀kọ̀ èèyàn mọ́. Kọ́kọ́rọ́ ọlọ́nà méjì yìí ni àwọn olóyìnbo ń pè ní two factor authentication tí kò fi ní jẹ́ wípé àwọn olè ají ohun lóhun gbé kò ní fi rí ààyè wọ̀ō.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń sùn ní ọ̀sán. Ni ọjọ́ tí mi ò bá ní ibi tí mo fẹ́ lọ, tí mo bá wà nílé, mo lè sùn ní ọ̀sán. Igba miiran de wa to je wipe ti mi o ba ri orun sun daadaa ni mojumo, ti o ba di ni osan ojo keji, maa sun daadaa, nitori wipe oorun o se yan je.

Ṣé o ti lọ sí Àkọ́rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ́ rí Ǹǹkan oríṣiríṣi ni wọ́n máa ń tà ní Àgọ Mo dẹ̀ tí lọ bẹ̀rẹ̀ láti lọ ra ǹkan. Àgọ́ mìíràn wà tó jẹ́ wípé ewúrẹ́ àti màlúù ni wọ́n ń tà níbẹ̀. Níru àgọ́ eléyìí, mo kan lọ síbẹ̀ láti lọ wo bí wọ́n ṣe ń ṣe ọjà káràkátà níbẹ̀ ni. Àmá àwọn àgọ́ tí wọ́n ti ń tà ǹkan ọbẹ, mo lọ síbẹ̀ láti lọ ra ǹkan ni.

Ṣé o máa ń jẹ gọ̀mù? Rárá o, èmi ò kí ń jẹ gọ̀mù. Kí ni nǹkan tí wọ́n ń pè ní gọ̀mù gangan? Tóbájẹ́ wípé gọ̀mù ń, chewing gọ̀mù ni, bẹ́ẹ̀ni mo máa ń jẹ chewing gọ̀mù. Mo máa ń jẹ, mo dẹ̀ fẹ́ràn kí mo jẹ, àmọ́ èmi ó jẹ fún ìgbà tó bá pẹ́. Bí mo bá ti lá àádùn rẹ̀ tán, màá tú dànù.

Nígbà wo ni o fẹ́ràn o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Èmi ò lọ sí ìṣègùn ọdẹ rí. Mi ò dẹ̀ ń ṣe ọdẹ apẹran nínú igbó. Fún ìdí èyí, mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìṣègùn, ìṣègùn ọdẹ tí máa fi wá mọ ibi tí wọ́n ti ń ṣe, tí ń tiẹ̀ fiwá lọ sí ibẹ̀ ló bá wọn ṣe níbẹ̀. Èmi ò lọ sí ìṣègùn ọdẹ rí.

Ṣé o ní ọkọ̀? Rárá o, ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi kò ní ọkọ̀ tí mò ń lò. Àmọ́ mo máa ń ní, mo máa ń wọ ọkọ̀ tí àwọn ẹbí mi ní. Kò ì ṣe pé bóyá orúkọ mi ni wọ́n fi ra ọkọ̀ náà. Àmọ́ mo ní àǹfààní àti lè lo ọkọ̀ tí mo bá fẹ́ lo ọkọ̀ ní ìgbàkígbà.